Mi ò kín lọ síbi orin rárá, mi ò lọ síbi orin, mi ò sì kín lọ síbẹ̀. Mi ò fẹ́ràn láti máa lọ sí ibi tí wọ́n bá ti ń kọ orin. Kódà, pàápàá jùlọ, mo kórira rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ léé pé tí mo bá wà níbi kan tí wọ́n bá kọ orin níbẹ̀, máa kúrò níbẹ̀ ni.

Èdè tó wù mí tí mo fẹ́ kọ́, òhun ní èdè Lárúbáwá. Ó wù mí gidi gan kin gbọ́ èdè Lárúbáwá, nítorí èdè yìí ni wọ́n fi kọ Quran, torí Mùsùlùmí ni mí. Èdè yìí náà sì ni wọ́n fi kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn Hadith àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iwe tí ó ṣe àǹfààní púpọ̀ fún ẹṣin mi.

Mo máa rántí àwọn ọ̀rọ̀ isuna mi láti nípasẹ̀ kíkọ wọ́n sílẹ̀ fún sí inú ìwé àkọ́pamọ́ mi, àbí kí n kọ sórí fóònù mi kí n fi sẹ́ẹ̀tì àláàmù, àbí kí n sọ fún ọ̀rẹ́ mi kan pé kó rán mi ní etí. So àwọn ọ̀nà tí mo máa ń gbà láti fi rántí àwọn ǹkan tí mo máa ń ṣe níyì.

Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ òní àwọ̀ green. Àwọ̀ yìí rẹwà sí mi gan tí mo sì máa ń fẹ́ lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí mo bá ti rí àwọ̀ green tí ó sì máa ń mú ara mi yá gágá, pàápàá jùlọ ní àsìkò tí òjò bá rọ̀ tí gbogbo àwọn ewé ti wá sì dáradára yọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kó àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Cloud tí mo sì máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ gbà, ó ni drive láti ọwọ́ Google. Ibẹ̀ ni mo máa ń kó àwọn fáìlì mi sí. Eléyìí ó ṣe láti fi ṣe ìdáàbòbò fún àwọn fáìlì mi látara àwọn ìjàmbá.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn tí mo rà láti inú ilẹ̀ Nàìjíríà, àti ọ̀ṣọ́ rẹ̀ sì. Ó ní ojú green, ó dẹ̀ máa ń rína dáadáa, tún máa ń rína kétékété. Kí ni apá rẹ̀, góodì ni wọ́n fi ṣẹ́, tó sì rẹwà púpọ̀. Mo fẹ́ràn kí máa wọ̀ ọ́ ní àsìkò tí oorun bá mú tí mo bá fẹ́ jáde.

Mi ò fẹ́ràn kí n máa gun ọkọ̀ akẹ́rù nítorí náà mi ò kí ń wọ̀ rárárárá. Ìgbà tí mo rántí pé mo gùn kányìn ni ìgbà tí mo wà ní ìlú mi ní ọdún 2008 that is ọdún ogún bí ogún ọdún sẹ́yìn àbí ogun ọdún dín eyokan seyin ni mo ti wo kehin.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Nígbà kúgbà tí mo bá ti ṣiṣẹ́ ju agbára mi lọ, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ti sun, orí fífọ́ náà máa ń lọ. Ìgbà miràn sì wà, ó jẹ́ pé tí ó bá fẹ́ rẹ̀ mí, orí fífọ́ ni ó kọ́kọ́ múwa, ṣùgbọ́n tí mo bá ti sun díẹ̀ tàbí tí mo jẹun dáadáa, orí fífọ́ náà máa ń lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́. Mo fẹ́ràn kí n máa fi fìlà sí orí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá lọ ibi iṣẹ́, mo máa ń wọ fìlà; tí mo bá wà nínú ilé, mo máa ń wọ fìlà; pàápàá jùlọ tí mo bá fẹ́ lọ kírun, mo fẹ́ràn kí n máa wọ fìlà ní gbogbo àwọn àsìkò àkókò yìí.

Rárá, mi ò ní fẹ sí kí n máa kọrin. Mo kórìíra rẹ̀ púpọ̀ gidi gan. Mo lè kórìíra kí àwọn èèyàn máa ṣe ní agbègbè tí mo bá wà. Mo kórìíra kí àwọn èèyàn máa ṣe, àti pá pa jùlọ ẹni tó bá tún wá fi jó síi. Bóyá kí ẹ̀yàn fi í ṣetí àbí kí ẹ̀yàn máa gbọ́ ní gbangba, gbogbo ẹ̀ patápatá ni mo kórìíra.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Ibiṣẹ́ mi pèsè káàdì fún mi tí mo máa ń mú káàkiri, pàápàá jùlọ tí mo bá fẹ́ wọ iṣẹ́. Mo gbọdọ̀ ṣe àfihàn káàdì yìí kó tó di pé yóò fún mi ní ìgbà láàyè láti wọ ibi iṣẹ́. Eléyìí ni àmì ìdánimọ̀ fún wa ní ibi iṣẹ́ wa.